Ṣé o ní àwòrán lára? Àwòrán bí i tí ba wo, ṣe àwòrán ní ibi ta máa ń fi camera ya àbí àwòrán bí èyí tí wọ́n máa ń fi tattoo ṣe? Tó bá jẹ́ pé ti tattoo mi kò ní lára, tó bá jẹ́ pé tii, àwòrán ara mi èmi náà mo ní lára, mi ò ní àwòrán kan kan ní ara.

Ìbéèrè sọ wípé báwo ni o ṣe máa ń yanjú àwọn ìsọ̀rọ̀ ẹ̀rọ ayárabíàṣá. Hmm ìbéèrè yìí gẹ́gẹ́ bí òye mi, ó mean wípé báwo ni mo ṣe máa ń lo àwọn ẹ̀yọ ẹ̀rọ ayárabíàṣá tí à ń pè ní fóònù, kọ̀ǹpútà, lápútọ̀ọ̀pù. Mo máa ń lò wọ́n gẹ́gẹ́ bí ìdí táṣe ṣe wọ́n fún pípé ni, fún ìbánisọ̀rọ̀ pẹ̀lú àwọn ọ̀rẹ́ àti ẹbí mi.

Àwọn áàpù wo ni o máa ń lò jù? À, lórí fóònù mi àwọn áàpù tí mo máa ń lò jù ni áàpù bíi WhatsApp, Instagram, Facebook, Chrome, WhatsApp, mo ti dáruko iyẹn tẹ́lẹ̀. Mo máa ń lo TikTok nà, mo tun máa ń lo YouTube náà gẹ́gẹ́ bí àwọn áàpù tí ó jẹ́ iyebiye fún mi lórí fóònù mi.

Kí ni àwọn ìmọ̀ tuntun tí o fẹ́ kọ́ fún isẹ́ rẹ? Àwọn ìmọ̀ tuntun tí mo fẹ́ kọ́, ó dá lé lórí àwọn nǹkan tí mò ń ṣe lórí ẹ̀rọ ayárabiasa mi. Mo fẹ́ kọ́ àwọn ìmọ̀ tuntun lórí digital marketing, SEO, advertising àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.

Ìgbà mélòó ni o máa ń fọ eyín ló jojúmọ́? À, tẹ́lẹ̀ mo lè máa fọ ní àárọ̀ àti alẹ́ mọ́. Nísìnyí o, ẹ̀ẹ̀kan lójoojúmọ́ mo máa ń fọ eyín mi. Ìgbà tí mo sì fẹ́ wẹ̀, mo máa ń fọ eyín mi. So ẹ̀ẹ̀kan ni lójoojúmọ́. Lójojúmọ́ mi ò rò bí emẹ́jí ó ṣe koko, although ó dá fún ìlera, àmọ́ ẹ̀ẹ̀kan le mi fọ enu lójoojúmọ́.

Nígbà wo ni o máa ń ra epo fún ọkọ̀ rẹ? À, mo máa ń rú àná báyi tí mo jáde epo tán nínú ọkọ̀ mi. Mi ò si ní ọ̀nà mìíràn ju kí n lọ ra epo lọ. Ṣùgbọ́n nígbà mi, mo máa ń ra epo sí ọkọ̀ mi kalẹ̀ fún ìgbà tó pẹ́. Mo sì máa ń ra sínú jẹ́ríkà náà, nítorí ki epo maa ba tán nínú ọkọ̀ mi.

Báwo ni o ṣe máà ń kojú ìdènà ọkọ̀? Báwo ni o ṣe máà ń kojú ìdènà ọkọ̀? Bí mo ṣe máà ń kojú ìdènà ọkọ̀, to ba je pẹ́ mo fẹ́ sọdá lóri titi, màá wo ẹgbẹ́ mi dáadáa, a wo ọ̀tún, a wo òsì, a wo iwájú, a wo ẹ̀yìn láti ríi pé kò sí ìdènà kankan ní ojú ọ̀nà mi.

Ṣé o ní ìwà tó dára nígbà tí o bá ń jẹun? A, èyí ṣe kókó lọ́pọ̀lọpọ̀. Ìyẹn gbudọ̀ ní ìwà tó dára nígbà tí ẹ̀yàn bá ń jẹun. Bẹ́ẹ̀ ni, ìwà bíi kẹ̀eyan mọ́ mo ń sọ̀rọ̀ tí ẹ̀eyan bá ń jẹun, kí ẹ̀eyan mọ́ mo ń tẹ fóònù tí ẹ̀eyan bá ń jẹun, torí ó ní oúnjẹ àti tó ń jẹ ni ó bá, ṣó gbọ́ fún àára re ní ọ̀wọ̀ tó bá ń jẹun.

Ṣé o ti lọ sóde rí? Bẹ́ẹ̀, mò ń lọ sóde púpọ̀ púpọ̀ bí i ìnáwó tí wọ́n bá pè mí sí, ìnáwó bíi ìkómọ, bí i ayẹyẹ jáde òkú, bí i ìgbéyàwó, mo ní lọ sí òde lọ́pọ̀lọpọ̀.

Ṣé ojú rẹ dára? Sé ojú rẹ dára? Lọ́pọ̀lọ́pọ̀ ojú tèmi dára. Èmi je eeyan kan tó jẹ́ arẹwà ọkùnrin. Ojú mi dára torí ọ̀pọ̀lọpọ̀ ló mọ̀ ń yìn mí fún mo ṣe rí, fún bí ojú mi ṣe rí, ine mo ti mọ̀ pé mo ní ojú tó dára, ojú tó rẹwà.

Ṣé o máa ń jẹ oúnjẹ tó kù àbí tó kú? Bo bá jẹ́ pé oúnjẹ tó kù, a ní pé bíní sì mo dáná ní àná oúnjẹ èèyàn má ṣẹ́kù. Mo lè jẹ ní ọjọ́ kejì. Bẹ́ẹ̀ni, mo rí i bá jẹ́ pé oúnjẹ tó kú ni bíye, àwọn ewúrẹ́ àbí adìẹ tó bá kú èmi kì í jẹ. But ounjẹ tó bá ṣẹ́kù à tí ó bá sì bàjẹ́ máa dáa gbona máà dẹ jẹ.

Ṣé o máa n sùn ní ọ̀sán? Áà ẹ̀ kan kan ni, ẹ̀ kan kan kí n ṣe ni gbogbo ìgbà alẹ́ gangan ni ìgbà tí mo máa n sùn dáadáa. Gbọ́n ìgbà tí mi ò bá ní iṣẹ́ àbí ti ara mi ò fẹ́ se jẹ, ìgbà ẹni mo máa n sùn ní ọ̀sán. Gbọ́n òru gangan ni ìgbà tí mo máa n sùn dáadáa.

Ṣé o máa ń ka àwọn àdéhùn dáadáa, bẹ́ẹ̀ ni lọ́pọ̀lọpọ̀ àwọn ìbéèrè mi wà- àwọn àdéhùn mi wà tí wọ́n fẹ́ kọ ká dáadáa kó tó lè dáhùn rẹ̀. So, èmi máa ń ka wọn dáadáa ko le yé mi, kin sì mo tin ṣe fi èsì mi kalẹ̀ ní ayé àti ọ̀nà tó yẹ.

Ṣé o máa ń wọ ohun ọ̀ṣọ́? Ohun ọ̀ṣọ́ bíi báwo, ṣe àwọn ǹkan tí ènìyàn máa ń fi ṣe ọ̀ṣọ́ tí wọ́n fi ṣe ara rẹ̀ lọ́sọ̀ọ́ bíi àwọn jewelry, àwọn góldù àbí bẹ́ẹ̀ni, èmi máa ń wọ àwọn ohun ọ̀ṣọ́ tó máa ń mú mi rẹwà sí, tó máa ń dákún asọ tí mo bá wọ̀ àti jẹ́ kí n jẹ́ ẹni tó dára láti wo.

Àwọn iṣẹ́ ìgbọ̀nsẹ̀ wo ni ò ń lò? Iṣẹ́ ìgbọ̀nsẹ̀ ṣe bí tí mo bá fẹ́ tọ̀, tí mo bá fẹ́ ya gbẹ bẹ́ẹ̀. Ah Àwọn iṣẹ́ ìgbọ̀nsẹ̀ tí mò ń lò, èmi ń lò toilet. Ìgbà mìíràn mo ti lè lo pit latoon láti fi ṣe ìgbọ̀nsẹ̀ bẹ́ẹ̀ ni. Àwọn nkán temìí ń lò ni yen?

Kíni ó máa ń fún ọ ní ìtara ni ibi ise? Ní ibi iṣẹ́? Well, nǹkan tó máa ń fún mi ní ìtara ni pé emi jẹ́ eeyan kan tó jẹ́ akíkanjú tó sì fẹ́ràn, àṣeyọrí ní ibi iṣẹ́. So, bí bẹ́ẹ̀ èmi ó ń ṣiṣẹ́ mi dáadáa. Mà á rí pé orí àṣeyọrí àti èsì tí mo ń fẹ́ ní ibi iṣẹ́ mi. Nǹkan tó ń fún mi ní ìtara ni.

Kí ni àwọn ohun èlò tó ṣe pàtàkì jù ní ibi iṣẹ́ rẹ? Àwọn ohun èlò tí awa fi ń ṣiṣẹ́ o jẹ́ bí àwọn system, àwọn laptop, àwọn fóònù wa. Àwọn ní a ń lò fún iṣẹ́ tí ó sì ń jẹ́ kí a ṣe àṣeyọrí tó ṣi ṣe kókó ní ọ̀pọ̀lọpọ̀. Yeah, àwọn ohun èlò bẹ́ẹ̀ àti nẹ́tíwọ̀kì náà, internet connectivity náà wà lára àwọn ohun èlò tó ṣe pàtàkì fún iṣẹ́ wa.

Ṣé o máa ń ṣe ìpè video bẹ́ẹ̀ ni lọ́pọ̀lọpọ̀. Ìpè video tí a ń pè ní video call, mo máa ń ṣe lọ́pọ̀lọpọ̀ lórí, aa, àwọn ẹ̀rọ̀ ayárá bí i asá mì pẹ̀lú rẹ̀ lórí WhatsApp. Èmi máa ń ṣe video dáadáa, kódà ó yẹ kí n ṣe kán lárọ̀ yìí. Àmọ́ iṣẹ́ ò jẹ kí n ráyè ṣe ìpè video pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi àti àwọn olólùfẹ́ mi àti ẹbí mi.

Ṣé ẹ̀yin máa ń fo o à? Fífò bí ti bá wọ̀, ṣe pẹ̀lú ọkọ̀ bàálù ni àbí fífò olófurufú? Tí o ba je pé pẹ̀lú ti ọkọ̀ bàálù ni èmi máa ń fo, bẹ́ẹ̀ ni, ìyẹn jẹ́ ọ̀nà tí ìyẹn fi lè fo olófurufú pẹ̀lú ọkọ̀ bàálù.

Èso wo ni o fẹ́ràn jẹ ju? Èso tí mo fẹ́ràn láti máa jẹ ju ni, à, èso táa pè ní ọ̀gẹ̀dẹ̀. Mo fẹ́ràn ọ̀gẹ̀dẹ̀ lọ́pọ̀lọ́pọ̀, bíi ti dòdò ni, bíi ti ọ̀gẹ̀dẹ̀ jíjẹ ni, oríṣiríṣi ọ̀gẹ̀dẹ̀ èmi fẹ́ràn ọ̀gẹ̀dẹ̀ lọ́pọ̀lọ́pọ̀. Mo dẹ̀ fẹ́ràn ápù náà, mo fẹ́ràn ọsàn náà, mo sì fẹ́ràn pawpaw ná àti pineapple. Àwọn èso tí mo fẹ́ràn pọ̀ lọ́pọ̀lọ́pọ̀

Kíni o máa ń gbọ́ nígbà tí o bá wà nínú ọkọ̀? Aà, tí mo bá ti wà nínú ọkọ̀, ìgbà mí mo lè gbé sí orin, àwọn orin tí yóò mú mi yá dáadáa, máa wà nínú ọkọ̀. But nígbà mí mo lè máa gbọ́ rédíò. Bẹ́ẹ̀ ni, ìyẹn ẹ jẹ́ owó ó jẹ́ gbogbo ìgbà mí, mo máa ń gbọ́ rédíò ju bi mo ṣe máa ń gbọ́ orin lọ.

A máa ń se ìmọ́tótó ilé rẹ. Ìgbà tí mo máa ń ṣe ìmọ́tótó ilé mi ó jẹ́ ọjọ́ Satide. Ìyẹn tí à ń pè ní weekend, torí láti Monday títí di Friday ni a máa ń lọ ibi iṣẹ́. Kò sí sí áye láti fi ṣe ìmọ́tótó. Ṣùgbọ́n ni ọjọ́ Satide gbogbo ilẹ̀, gbogbo aṣọ, gbogbo kíni là a fọ̀. So ìmọ́tótó ilé mi ó máa ń ṣẹlẹ̀ ní ọjọ́ Satife dáadáa. Máa fọ ilé, màá fọlẹ̀, màá fọ mọ́tò, màá fọ aṣọ mi bẹ́ẹ̀ ni.

Ìgbà wo ni o kẹ́yìn fọ́? Ṣé eléyìí ni continuation ìbéèrè alákọ̀kọ́ pé ìgbà wo n màa ń ṣe ìmọ́tótó ilé mi? Ìgbà wo ni mo kẹ́yìn fọ́? Àá, ṣáturday tó kọjá yìí náà ni mo kẹ́yìn fọ́ aṣọ mi tí mo ṣe ìmọ́tótó ilé mi, tí mo fọ gbogbo àwọn nǹkan tó dọ̀ọ̀tí, tí mo nu ilẹ̀, tí mo nu àwọn lúfàsì, bẹ́ẹ̀ni.